Ìlànà ìpolówó ti jẹ́ ǹkan tó ṣe pé owó wà very easy ní ìsìn torí pé ọ̀nà ìpolówó o ti po púpọ̀, ọ̀nà ìpolówó tèmi-- ìlànà ìpolówó tèmi náà ni WhatsApp tòrí mo ní àwọn contact, lẹ́yìn wá ìgbà náà mo tún wá ní Facebook tí mo máa polówó àwọ̀n ọ̀pọ̀lọpọ̀ customer ni won sì máa ń bá mi rájà láti ibẹ̀.

Oun tí mo máa ń ṣe pẹ̀lú oúnjẹ tó sẹ́kù ni pé mo máa ń pé àwọn tó jẹ́ pé aláìní tó jẹ́ pé àwọn náà kò tíì rí oúnjẹ jẹ, mo máa ń fi ohun ìsìn kún fún wọn. Nígbà tí óunjẹ́ naá bá sì tó jẹ́ pé ó pọ̀ púpọ̀, tọ emi o jẹ iyókú bóyá o ṣe lálẹ́ ni màá jẹ láàárọ̀, iyókù máa sì dá fún àwọn aláìní. Tí ò bá sì pọ̀, nígbà mí, mo lè da fún aláìní, ìgbà mí èmi náà ni màá jẹ ǹkan mi.

À kókó rà kò tíì fi rí ju nígbà ìwé òní eko másì. À ó ti n tó jẹ́ pé òun tó ó ni òníra. Ó sì ti n tó jẹ́ kó má mọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì. Ẹni tó bá mọ maths dáadáa nílé ìwé, éèrí pé, àti àti ro idea, ò easy fún won púpọ̀.